Bi i se ma ba àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ni pé a máa jo ṣíṣe, ṣowọ́pọ̀ a máa ṣowọ́pọ̀ ṣiṣẹ́ láti wípé ìgbéga bá ilé iṣẹ́ ta bàá ṣiṣẹ́, pé kò sí wàhálà níbi iṣẹ́, pé gbogbo ẹ́ n lọ dédé, pé gbogbo ǹkan n lọ dédé, níwọn tún wọn sì kò sí wàhálà ìgbéga oún bá ibi iṣẹ́.

Nǹkan tí mo fẹ́ jẹ ní ọ̀sán máa ṣe ìrẹsì, màá wá dín ata ṣi, màá wá dín ẹja, màá bọ ẹyin, màá fi sí i, màá fi ṣe ata rírò fún ìrẹsì, màá wá gbé omi dúdú tútù sẹ́gbẹ̀ẹ́ láti fi tẹ̀.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Àmọ́ máa gbìyànjú láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ibí tí ọkọ̀ ojú irin yìí wà, ó jìnà sí ilé mi. Àmọ́ màá gbìyànjú láti, láti wọ ọkọ̀ ojú irin.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò tí ì fún ní ẹ̀jẹ̀ rí, wọn ò tí ì fún mi ní ẹ̀jẹ̀ rí. Mi ò dẹ̀ tí ì gba ẹ̀jẹ̀ rí. Mo ti. Wọ́n ti gba ẹ̀jẹ̀ rí lára mi fún láti fi ṣe àyẹ̀wò, wọ́n ò tí ì fún mi ní ẹ̀jẹ̀ rí. Wọ́n gba ẹ̀jẹ̀ lára mi láti fi ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan ni.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún ìtúnu àwẹ̀. Ìgbayẹn a máa ń pa ẹran fún àwọn èèyàn lóúnjẹ, ṣe oúnjẹ fún awọn alejò fún wọn lómi tútù, fún wọn ní ẹran. Ṣé ọdún, ọdún ìtúnu àwẹ̀ ni mo lá-- ni mo fẹ́ràn jù.

Wákàtí mélòó ni o máa ń ṣíṣe lójoojúmọ́? Mọ máa ń ṣíṣẹ́ wákàtí mẹ́ẹ̀dógún lójoojúmọ́, wákàtí mẹ́ẹ̀dógún ni mọ máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́, mo máa pín sí ọ̀nà méjì, màá ṣe ìtàárọ̀, má jẹ́ tó ṣe tọ̀ọ́sàn. So wákàtí mẹ́ẹ̀dógún ni mọ máa ń fi ṣe iṣẹ́ lójoojúmọ́

Níbo ni ó máa ń fi kọkọrọ rẹ si? Èè mò ní kọkọrọ méjì máa fi ìkan sọdọ àwọn aburo ọkọ mi, èmi náà máa mú ọ̀kan dání lọ sí ibiṣẹ́, máa mú dání lọ sí ibiṣẹ́, ọmọ máa ń nu. Apò tíì mo gbé dání lọ sí ibiṣẹ́ nínú àpò yẹn ni kọkọrọ náà máa ń wà.

Báwo ni o ṣe máà ń pàrọ̀ ọkàn rẹ? Iṣẹ́ máà ń pàrọ̀ erọ́ ọkàn rẹ̀ ni pé mo máa, mo máa, mo máa kọ orin, tí mo bá ti ń kọrin, mo màá pàrọ̀nu ọkàn rẹ̀. Biṣẹ́ máà ń pàrọ̀ inú ọkan re niyẹn, tí bá te ń kọrin, màá pàrọ̀ inú ọkàn rẹ̀.

Ṣẹ ni àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára. Torí kò ń ṣe ǹkan tí mo fẹ́ràn. Sọ ọ́ bá mi, mi ò ní àwòrán lára. Mi yàwòrán sí ara mi. Ara mi wà bọ̀ ṣe bimi. Kò sí àwòrán kankan lára mi. Kò sí ẹ́ lerí àwòrán kankan bá ì lára mi.

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni mò ní káàdì ìṣe. Gà tí ibi iṣẹ́ mi tan gbà mí síṣẹ́ wọ́n fún mi ní káàdì iṣẹ́, ó ní wọ́n fi sínú paali pálí báyìí lọ́ fun mí, mo wa mú mó aṣọ mi, mà mú káàdì yẹn mó aṣọ mi tí n ba ń lọ ibi iṣẹ́. Óun nií mò má fi ń wọnú ibi iṣẹ́ tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn èeyan? Irú, irú ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn, ìṣó oyinbo, wọ́n máa ń pè ní ìṣó oyinbo, lò óun máa ń fún yan, àbí kí n ra ìwé, ìwé tó èèyàn lè máa kọ ìrònú wọn sí, tí wọ́n máa kọ ìrònú wọn sí, tí wọ́n máa kọ ìrònú wọn sí, mo lè ra ìwé yẹn fún àwọn ènìyàn. Àmọ́ mo máa ń fún wọn, mo lè tún fún wọn ní ago, lè fún wọn lágo náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Tí bá ṣe oúnjẹ tí bá ti jẹ, màá tún jẹ èso mọ. Maa mu ọmi dáadáa. Máa sọ̀ún, máa jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ma jẹ èso dáadáa.

Ṣé o ń wọ gíláàsì? Bẹẹni, mọ́ máa n wọ gíláàsì. Gíláàsì mo máa nwọ́ Gíláàsì tí ó máa ń, tí ó dàbọ̀ bo ojú mi fún òòrùn. Gíláàsì tí mo máa n wọ́ máa ń dàbọ̀ bo ojú mi fún òòrùn, torí tí ń máa wọ̀ náà, ojú mi máa ń yọ́ mi, torí ẹni mi ò ṣe lọ gba gíláàsì.

Igba wó ní ó kẹ́yìn lọ rí dọ́kítà? Ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà gbẹ̀yìn ni, ọjọ́ nínú oṣù yìí, ọjọ́ àkọ́kọ́ nínú oṣù, nínú oṣù yìí, nínú ọdún tuntun yìí ni mo rí dọ́kítà gbẹ̀yìn.